Sínú àpò owó mi ìwé ìdánimọ̀ mi wà níbẹ̀. Ìwé tí a má ń lò láti fi dìbò nígbà ìdìbò wà níbẹ̀. Pápa julọ, mo má ń kó owó sínú àpò owó mi.

Mo fẹ́ràn láti má a mu coffee ní ibi iṣẹ́ ṣùgbọ́n ó ní ṣe pẹ̀lú àwọn àkókò. Nígbà òtútù mo máa ń láìkì coffee dáadáa ṣùgbọ́n nígbà ooru kò kí n lọlẹ̀ ńu dáadáa nítorí pé coffee nílò láti gbóná. Coffee tútù ò se mu. Nítorínà nígbà tí òtútù bá mú, mo máa ń fẹ́ràn láti gbé coffee lọ sí school sí ibi iṣẹ́ mi láti lè mú kí ara mi kó gbá yági yági kí iṣẹ́ kò lè rọ̀ mí lọ́rùn níbi iṣẹ́ lọ́jọ́ náà ṣùgbọ́n tí ooru bá mú mi kò kí n gbìyànjú rẹ̀ nítorí pé kò ní lọlẹ̀ ńu dáadáa.

Tí mo bá fẹ́ ní ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, ohun tí mo kọkọ má a ń ṣe ni pé èmi gangan fúnra mi, mo nílò láti pèsè ọkàn mi sílẹ̀. Gbogbo ìbéèrè tí oníbàárà le béèrè gbọ́dọ̀ ní ìdáhùn rẹ̀ lọ́wọ́. Àwọn ohun tí èmi náà fẹ́ sọ fún oníbàárà mi, mo gbọ́dọ̀ ti kọ gbọgbo e sílẹ̀. Ohunkóhun gbọ́dọ̀ jẹ́ àjòjì sí mi nígbà tí mo bá ń pàdé oníbàárà mi. Gbogbo ìṣirò tí mo nílò láti ṣe, boya nípa tó wọ̀ ni tàbí nípa àwọn nǹkan tí oníbàárà mi nílò, gbogbo ẹ ní mo gbọ́dọ̀ ti ṣe sílẹ̀. Àláàyè ni kíkún nípa àwọn nǹkan tí a ń tà. Mo gbọ́dọ̀ ti pèsè ọkàn mi sílẹ̀ láti lè sọ dáadáa ní ọ̀nà tí ó má a mú kí oníbàárà mi láti bá mi dòwò papọ̀.

Mo ma ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi kọ ìwé. Ìwé kí kọ sílẹ̀ mi, ó dára dáadáa nítorí pé ó ti mọ́ra láti gba ìwé mi wá. Bírò dúdú ni mo máa ń fẹ́ràn láti fi kọ ìwé, nà ni mo máa ń nífẹ̀ẹ́ sí jùlọ. Mi ò kí ń lo àwọn bírò mìíràn, tí dúdú nìkan náà ni mo máa ń lò. Nítorí pé ìgbágbọ́ mi ni wí pé tí eyan bá ń fi bírò dúdú, tí ẹ bá fi ń kọ iṣẹ́, ó máa ń jẹ́ kí ẹwà ohun tí eyan ń kọ sílẹ̀, kó jáde dáadáa. Ìdí nìyí ti mo fi nífẹ̀ẹ́ sí láti máa lo bírò dúdú. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi dáadáa o.

Ìgbàgbà àtọwọ́dọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà ó ṣòro gbàgbọ́ nítorí wípé a lè sọ ní pàtó bóyá òótọ́ ni ẹni náà ń sọ àbí irọ́, bóyá ó ti fi kún tàbí kò ti fi kún. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ọ̀rọ̀ àtọwọ́dọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èyàn ni ó ma ń fi kún tàbí kan yọ kúrò bóyá kí ọ̀rọ̀ náà lè dùn létí. Ẹlòmíì to fẹ́ gbọ́ ni o, kò yé mi o. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé ẹrù ní ọ̀pọ̀ ìgbà wọn máa ń fi kún tàbí máa ń yọ kúrò. Óún ló se ṣòro gbàgbọ́. Ṣùgbọ́n iyẹn ó sọ pé, ọ̀rọ̀ àtọwọ́dọ́wọ́ kí ènìyàn kó má gbàgbọ́ nítorí wípé nígbà míràn àwọn èyàn tí ó ń sọ ọ̀rọ̀ yìí o lè jẹ́ òótọ́ ni wọ́n ń sọ. Nítorí náà ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o ní ṣe pẹ̀lú àwọn ènìyàn tí à ń sọ̀rọ̀ rẹ̀ níbẹ̀

Mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáadáa. Oríṣiríṣi oúnjẹ ni mo lè se. Mo lè ṣe ìrẹsì, mo lè ṣe ẹ̀wà, mo lè ro màlá, mo lè tẹ̀ bá, mo lè ro fọ́, mo lè se ọbẹ̀ ilá, ọbẹ̀ gbẹ̀gìrì. Oríṣiríṣi ọbẹ̀ ni mo lè se pẹ̀lú oúnjẹ. Kò sí ata oúnjẹ kankan tí mi ò lè dín. Gbogbo èléyi ni mo mọ ṣe dáadáa.

Mo máa ń kọ̀ inkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ní ẹ̀rọ ayélujára Facebook àti ní X. Mo máa ń kọ̀ inkan dáadáa nípa ètò ìṣèjọba, òṣèlú, eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń sọ èrógbà tèmi náà, mo máa ń sọ nǹkan tí mo mọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó gbóná yàjóyàjó, èyí tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ẹ̀mí náà máa ń sọ nípa rẹ̀ lórí ẹ̀rọ Íńtánéẹ̀tì ní ìgbà gbogbo, pàápàá jùlọ lórí ẹ̀rọ Facebook àti X. Mo máa ń fi èróngbà tèmi náà hàn lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀

Lọ́wọ́ lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá sín, ohun tí mo má n ṣe láwọn àkókò ìwọ̀nyí, ó ní bóyá mo bá n ṣe ǹkan tó jọmọ ata, ta bá n dáná lọ́wọ́ nílé ìdáná, bí a mo n rẹ́ ata, mò ń rẹ́ àlùbọ́sà àwọn ǹkan bẹ́yẹn bẹ́yẹn ó ma n jẹ́ kí n sín tàbí tí a bá n tún inú ilé ṣe lọ́wọ́, èyí náà ma n jẹ́ kí n sín láwọn ọ̀pọ̀ ìgbà.